Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Gọ́ọ̀mù jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi mọ̀dẹ̀, máa jẹ́ eléyìí lóòrèkóòrè nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀. Nígbà tí ó bá lọ síbi eré ìdárayá tàbí tí ó bá lọ ṣe àwọn kọ̀nkọ̀ǹ mi tí wọ́n ti lè ṣe pàtàkì sí mi náà. Ìgbà yìí ni mo máa ń jẹ gọ́ọ̀mù. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa jẹ, nítorí kó máa fún èèyàn ní okun àti agbára.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Àwọ̀ pupa jẹ́ àwọ̀ kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dè máa ń lò lóòrèkóòrè náà. Láti fi nígbà tí mo bá fẹ́ jáde lọ sí oko tàbí àwọn ibòmíràn. Nígbà tí mo wà kékeré, elèyi jẹ́ aṣọ tí mo máa ń wọ̀ sí ilé ìwé. Tótẹ̀ jẹ́ nǹkan tí ó dára gidigidi gan ni ìgbà yìí lọ́fa dẹ́ pé àwọ̀ tí mo fẹ́ràn ni àwọ̀ pupa.

Ṣé o máa ń wo ìbòrùn? Ìbòrùn jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dà máa ń wọ̀ eleyi lóòrèkóòrè gẹ́gẹ́ bí ènìyàn, torí pé ó jẹ́ nǹkan ti o dára kí ènìyàn máa ṣe. A à ìbòrùn jẹ́ nǹkan tí mo máa ń wọ̀ láti rí dájú pé mo ṣe ìdáàbò bo ara mi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ nígbà tí òrùn bá pọ̀ gidigidi tí mo dẹ̀ fẹ́ lọ sí òde náà.

Báwo ni won ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ nígbà tí èmi àti àwọn ọ̀rẹ́ mi bá lọ sódò eni tá n lọ ra nǹkan. À mọ́ máa ń pín owó náà pẹ̀lú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé kò fẹ́ràn ìjà tàbí áwọ̀. Nípa ìdí èyí, a máa pín owó ní ọgbọ̀n gbá ni láti san àwọn nnkan tí a bá rà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Ààpù tí mo máa ń lò jù ni, ah, Facebook àti WhatsApp. Àwọn áàpù èyí jẹ́ áàpù tí ó ṣe kókó fún mi nítorí pé ibẹ̀ ni mo ti máa ń ṣe ìpolówó ọjà lóríṣiríṣi ọ̀nà, àti láti ri dájú wi pé gbogbo àwọn nǹkan tí mo ṣe ń tẹ̀síwájú nípa iṣẹ́ àti ọjà náà, ìdí nìyí tó jẹ́ pé àwọn áàpù ni mo máa ń lò jù.

Bawo ni o ṣe máa ń kojú ìdínà ọkọ̀? Àwọn ìdínà ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pataki mo dẹ̀ máa ń kojú àwọn èleyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹn náà. Nígbà tí mo bá ń lo ọkọ̀ tí ìdínà kan bá wà, mo máa ń pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n àti ìmọ̀ ìjìnlè ní orí àwọn ìṣòro wọn yìí. Àwọn ènìyàn yìí ní ó bá mi ṣe àyánjú rẹ̀ dáradára.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn oúnjẹ jù? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn oúnjẹ jù ni ẹ̀fọ́ gbúre. Ẹ̀fọ́ gbúre jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa jẹ. Ó dà jẹ́ ǹkan tí ó máa ń finú mi dọ̀nù nígbà tí mo bá jẹ ilé yìí. Ó máa ń ta fún mi ní omi tí ó pọ̀ lára. Ó dà máa jẹ́ kí ẹ̀yàn ní ẹ̀jẹ̀ náà. Èyí nìyí tó jẹ́ pé ẹ̀fọ́ tí mo fẹ́ràn oúnjẹ jù ni ẹ̀fọ́ gbúre.

Bawo ni o ṣe máa ń ṣe idọgba laarin iṣẹ ati igbesi aye? Idọgba laarin iṣẹ ati igbesi aye jẹ nkan ti o ṣe pataki, mo dẹ̀ máa ń ṣẹlẹyi ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ. Nigbati a, mo ba fẹ ṣẹlẹyi, mo maa ridaju mo ṣiṣẹ ni akoko, mo dẹ̀ ni asiko fun igbesi aye naa.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dá máa ń ṣètò eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ìdí nìyí tó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo bá ṣe, mo máa ń ṣe létòletò ni láti ríi dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe ó lọ síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára náà.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? Kíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyiì náà lórèkórè nítorí pé ó jẹ́ nǹkan tó dára. Ìdí nìyí tó jẹ́ kí ó wá ohun kan tí mo bá rùn mí láti ṣẹ, ọwọ́ ni màá fi ń kọ wọ́n. To de jẹ́ nǹkan tí ó dára náà kí ènìyàn kí ó máa ṣe lórèkórè torí pé kíkọ̀wé pẹ̀lú ọwọ́ járe.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bí a ti ń wẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ mọ ilé yìí dáradára gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo wà ní kékeré, nígbà yẹn, mo máa ń lọ sí odò tí ó wà ní ìlú wa láti lọ wẹ̀. Ìgbà yíì dẹ̀ jẹ́ ìgbà kan tí mo kọ́ bí wón ṣe ń ṣe àwọn eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára náà tí ó dẹ̀ máa ń finú mi dùn.

Báwo ni ọ ṣe máa ń koju àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro tó wà ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó máa ń wá sáyé nígbà gbogbo. Nígbà tí àwọn ẹlẹ́yìi bá ṣẹlẹ̀, mọ máa n rí dájú pé mó ṣètò wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo dẹ dojú kọ wọn náà dáradára. A mọ dẹ máa ṣètò àwọn ẹlẹ́yiì láti pé mọ wà ṣe wádí láti ṣàtúnṣe sí wọn.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dè máa ń dáàbò bo ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń ṣe eléyìí gidigidi láti dá ju pe gbogbo àwọn nǹkan tẹ̀síwájú. Mo dè máa ń lo pááswọ̀dù àti passkey láti rí i dájú pé mo ṣe ìdáàbò bo ayé ìkọ̀kọ̀ mi dáradára.

Ṣé o fẹ́ràn jiyàn? Jíjiyàn jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí kò bọ́jù mú kí ènìyàn máa ṣe. Ìdí nìyí tó jẹ́ pé nígbà tí àwọn nnkan kan bá ṣẹlẹ̀, mo máa ń ri dájú pé mi ò kí ń jìyàn pẹ̀lú àwọn ènìyàn. Kí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe náà. Jíjiyàn jẹ́ nǹkan tí ó burú jáà àti ìwà tí kò dára. Ìdí nìyí tó fa tí mi ò kí ń jìyàn.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Fífọ ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń fọ ó ní ìgbà tí mo bá rí àyè ṣe eléyìí, ìyẹn ní ìparí ọ̀sẹ̀ nítorí pé nínú ọ̀sẹ̀, mo jẹ́ ẹnìkan tí ò kí ń ráyè ṣe irú àwọn iṣẹ́ yìí. Eyi to dẹ̀ jẹ́ wípé ìgbà tí mo máa n ráyè ni ìparí ọ̀sẹ̀ ní ọjọ́ Saturday.

Ìgbọnájẹ́ jẹ́ irú wo ni o fẹ́ràn nínú yàrá rẹ? Ìgbọnájẹ́je tí mo fẹ́ràn ní ilé mi ni amúlétutù tí àwọn olóyinbọ̀ mọ̀ sí air condition. Air condition yìí jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa lò. Eléyìí ni mo dé máa ń lò loore koore naa láti ri dá ju wipe ilé tí mò ń gbé pé ó tutù dáradára ó dè jẹ́ ibi tí ó ní ìfọ̀kànbalẹ̀

Kí ni ọ máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dàra fún ènìyàn kí ó máa gbọ́ lóòrèkóòrè torípé ó jẹ́ nǹkan tí mo máa ń fi pàrọ̀ ọkọ̀ àti láti ṣe ọkọ̀ di ọ̀tún náà. Ìdí nìyẹn tó fà tójẹ́pé nígbà tí mo bá wà nínú ọkọ̀ nǹkan tí mo fẹ́ràn láti máa gbọ́ ni orin.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe rí nígbà kan sẹ́yìn nítorí wípé ó jẹ́ nǹkan tí kì í ṣe nǹkan tí ó máa ń pa mi lára láti ṣe nígbà yen lọ́hun. Nígbà tí, ààh, mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo máa ń ṣe ètò ọ̀fẹ́ fún àwọn ènìyàn tó jẹ́ wípé mi ò de kí n gbówó. Ìgbà yìí ni mo lè sọ pé mo ṣe iṣẹ́ ọ̀fẹ́

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣírí rẹ? Àwọn ọ̀rọ̀ àṣírí mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ máa ń mú mí dùn. Àwọn ọ̀rọ̀ àṣína ni mo máa ń lò lóòrèkóòrè láti fi ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí a kìn lè rántí wọn, mo máa ń ri dájú pé mo máa kọ wọ́n sílẹ̀. Kí kọwọ́n sílẹ̀ má jẹ́ kín rántí wọn dáradára náà.

Ṣé o fẹ́ràn kíkọrin? Kíkọrin jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mọ dé máa ń ṣe eléyìí lóore kóòrè náà. Nígbà tí ó bá wù mí láti ṣe eléyìí, eléyìí jẹ́ nǹkan ti o tun ṣe pàtàkì tí ó yẹ kí ènìyàn máa ṣe. Nígbà tí mo wà ní kékeré, mo darapọ̀ mọ́ ẹgbẹ́ àwon akọ̀rin ní ilé ìjọsìn wa, to dẹ́ jẹ́ nǹkan tí ó máa ń mú nu mí dùn láti ní nítorí pé ó dára lọ́pọ̀lọpọ̀.

Nígbà wo ni o ní kẹ́yìn alábùrúkú? Alábùrúkú jẹ́ àlá kan to jẹ́ pé o pẹ́ tí mo ti la sẹ́yìn. Èyẹn ní ọdún tí ó kọjá nígbà tí mo ṣì wà ní kékeré nígbà kẹ́yìn tí mo ní alábùrúkú. Ìgbà yìí dẹ̀ jẹ́ ìgbà kan tí ó ń bà mí lẹ́rùn gidigidi, tí ó dẹ̀ jẹ́ kí ìfòyà wá. Àmọ́, à ó ti pẹ́. À láti ìgbà yẹn sẹ́yìn, mi ò tí ní irú àlá yẹn ri.

Báwo ni ọṣẹ máa ń tọrọ àforíjì nígbà tí mo bá ṣe àwọn ènìyàn tàbí àwọn èèyàn sóṣú ojú mi? Ìgbà yí, mo máa ń tọrọ àforíjì ṣẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, mo dà máa ń ṣe léè láti dájú wípé, àì inú wọn rọ̀ sí mi, wọ́n dẹ̀ ṣe àwọn nǹkan tí wọ́n ní ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì dá lọ́pọ̀lọpọ̀ náà.

Ṣé o fẹ́ran àwọn àlọ́ àpalẹ̀lẹ́rìn? Àwọn àlọ́ àpalẹ̀lẹ́rìn jẹ́ àlọ́ kan tí ó dára kí ènìyàn máa gbọ̀ ní òore koore nígbà tí mo bá wà níbí iṣẹ́ tàbí tí mo bá bẹ lọ lò àkókò pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn àlọ́ àpalẹ̀lẹ́rìn ni mo máa ń lọ sí sinimá láti lọ wo tí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí o de ma mú mí dùn gidigidi ni.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Ilé ìṣẹ̀mbáyé jẹ́ ibi kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ láti máa lọ nítorí pé ó jẹ́ ibi kan tí ó dára náà tí ó dẹ̀ máa ń mú mí dùn. Nígbà tí mo bá lọ sí ilé ìṣẹ̀mbáyé, mo máa ń kọ ọgbọ́n ìmọ̀ àti òye níbẹ̀, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó tún dára kí ènìyàn máa ṣe loore koore àti láti mo gbogbo àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn.

Báwo ni a ṣe máa ń gbọ́ ìró àwọn oníbàárà? Ìró àwọn oníbàárà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo de máa ń gbọ́ ìró wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń ṣe eléyìí gidigidi láti ri dájú wipé, à, mo gba ìpè wọ́n bí i ní orí fóònù, ní orí video àbí kí n lo email náà. Àwọn eléyìí ni mo máa ń lò láti gbọ́ ìró àwọn oníbàárà.

Kínní ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni àwọn tí wọ́n ṣe content, àwọn content creator yìí. Wọ́n dé è jẹ́ ènìyàn kan tí wọ́n mọ nǹkan tí wọ́n ṣe dáradára. Tó dẹ̀ jẹ́ ǹkan tí ọ́ tu máa ń fi inú mi dùn nàá. Aà, eléyìí jẹ́, aà, ǹkan tí ó tu ṣe pàtàkì náà tí ó dára lọ́pọ̀lọpọ̀. Àwọn ìmọ̀ yìí ni ó dára.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Àjẹjù ní kùtùkùtù jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórí kọ́rọ́, ó sì jẹ́ nǹkan tí ó dára. Mo ma rí dájú pé mo jí ní kùtùkùtù láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọjọ́ mi àti láti ṣe gbogbo àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nú hàn láti ríi dájú pé ìlọsíwájú wà.

Bawo ni ọṣẹ máa ń mú àwọn èrò tuntun wá? Nígbà tí n bá fẹ́ mú àwọn èrò tuntun wá, àwọn nǹkan tí ó máa ń fi ni pé mo máa rí dájú pé mo ronú jinlẹ̀. Nígbà tí mo bá ronú jinlẹ̀, màá ń kọ àwọn nǹkan kan sílẹ̀, mo máa ń ṣẹ̀ wádìí ìkàwé àti kọ́ àwọn nǹkan kan ní orí ẹ̀ náà. Ìgbà yìí ni mo máa ń mú èrò tuntun wá tótẹ̀ ṣe nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe.